Bẹ́ẹ̀ni, mo ma n ṣe ìtọ́jú àwọn ọjà. Mo ma n ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa torí ọjà tó bá ní ìtọ́jú tó péye tí ó wà ní ọ̀nà tó dá, tí kò ní àléébù kákará ni àwọn oníbàárà yóò ra. Ọjà tí ìwà ọba tọ́jú dáadáa tó bá filé ní àléébù àwọn oníbàárà ò ní ra ọjà náà.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń múra ṣiṣẹ́ ju gbogbo wọn lọ. Mo sì máa ń tètè débi iṣẹ́ ju gbogbo wọn lọ. Mo sì máa ń kéyìn kúrò ju gbogbo wọn lọ. Mo máa ń ṣe iṣẹ́ mi dédé. Mo sì máa ń ṣe kọjá ohun tí ílé iṣẹ́ gan nílò tí n báa rí pé ó tún kún tí iṣẹ́ tí èmi ti mo le ṣe máa tún ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí kódà mo sì máa ń gun dí isin yii gan, mo máa ń gun lóòrèkóòrè torí alùpùpù yí wà lára àwọn ọ̀nà gbòógì tí èèyàn máa ń gbà láti lọ láti ibìkan sí ibìkan ní ọ̀dọ̀ wá ń bíbàyí. Èyí ni mo fi máa ń gun alùpùpù lóòrèkóòrè títí di òní ọlọ́ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Àwọn ẹ̀gbọ́n mi ló kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́ nígbà tí mo wà ní kékeré, mo sì máa ń gun kẹ̀kẹ́ gan-an títí di òní olónìí. Àti kékeré, ní nǹkan bí ọmọ ọdún mẹ́wàá ni mo ti mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ tí àwọn ẹ̀gbọ́n mi méjèèjì ti máa ń kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Àti kékeré ni mo ti kọ́ bí a ti ń wẹ̀ ní odò kékeré kan tó wà ní àdúgbò mi, Odò Sápálu. Nibẹ̀ ni mo ti kọ́ bí a ti ń wẹ̀ torí inú odò náà ni gbogbo àwọn ọmọdé ìlú ti máa ń ṣeré tá a ti máa ń wẹ̀ nígbà tí mo wà ní kékeré. Nígbà tí mo sì dàgbà díẹ̀, ni mo bẹ̀rẹ̀ sí ní lọ wẹ̀ ní swimming pool hòtẹ́ẹ̀lì Diamond tó wà ní àdúgbò wa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ó dá oríṣiríṣi ohun ọ̀ṣọ́ bíi ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, ago, ìletì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń wọ torí mo fẹ́ràn láti máa wọ àwọn ohun ọ̀ṣọ́ yìí torí wọ́n máa ń bùkún ẹwa ènìyàn, wọ́n sì máa ń jẹ́ kí ènìyàn gúnrégé lójú.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin bi ọdún kan sẹ́yìn, nígbà tí mo fẹ́ lọ láti ìlú Òṣogbo sí ìlú Èkó ni mo gun ọkọ̀ ojú orin tí mo fi rin ìrìnàjò náà. Ìgbà yìí ni ìgbà àkọ́kọ́ tí ń kọ́kọ́ gun ọkọ̀ ojú irin. Mo sì gun ọkọ̀ ojú irin náà láti ìlú Òṣogbo títí dé ìlú Èkó.

Bí mo ṣe má n ṣe àkópọ̀ fún ìrìnàjò ni wípé mo má n kọ gbogbo ohun tí mo nílò tàbí tí mo fẹ́ mú dání fún ìrìnàjò náà sílẹ̀ sínú ìwé. Ìyẹn ni wípé mo má n ṣe líst ohun tí mo fẹ́ kó dání. Tí mo bá ti wá kọ gbogbo kan yìí tí líst mi ti pé, mà á máa fi líst yìí to àwọn ẹrù mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan sínú àpótí tí yóò fi pé.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìń gíídí gan an ni. Àwọn alọ́ apanilẹ́rìn yìí máa ń mú inú ènìyàn dùn wọ́n sì máa ń kọ́ni lọ́gbọ́n púpọ̀. Kìí ṣe ẹ̀rín nìkan náà má ń pà yàn, wọ́n má ń mú ọgbọ́n àti ìgbìyànjú wá fún yàn, àti ìmọ̀ràn tó dáa. Ìdí ni yì tí mo ṣe fẹ́ràn àwọn alọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀ torí iṣẹ́ tí wọ́n ń ṣe ó jù ẹ̀rín pípa nìkan lọ.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀nà kan ni nípa fúnfún wọn ní ẹ̀bùn àbí ìrànlọ́wọ́ owó. Ì ọ̀nà mìíràn sì ni kí n bá wọn ṣiṣẹ́ àbí kí n gbà wọ́n nímọ̀ràn. Ọ̀nà mìíràn ni wípé kí n máa fún àwọn aláìní ní ǹkan bóyá ìtọ̀re owó àbí oúnjẹ àbí ohunkóhun tí n bá ní. Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ya àwòrán gidi. Kódà àgbà àyà àwòrán ni mí. Mo dìdí lọ kọ́ bí a ti ń ya àwòrán ní photo studio yẹn ní Nice Concept Photo Studio ní ilé Ifẹ̀. Bí mo ṣe parí ẹ̀kọ́ gíga ní Yunifásítì Obáfẹ́mi Awólọ́wọ̀, mo kọ́kọ́ lọ fi bíi oṣù méjì kọ́ bí a ti ń ya àwòrán. Èyí ló jẹ́ kí mọ bí a ti ń ya àwòrán púpọ̀ púpọ̀.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni wípé mo máa ń pín àkókò mi sí wẹ́lẹ́wẹ́lẹ́, mo sì máa ń lò ó lórí àwọn nǹkan tó bá kọ́kọ́ ṣe gbòógì jù, torí pé àwọn yẹn ni mà á kọ́kọ́ ṣe àwọn tó ṣe pàtàkì jù tó jẹ́ wípé tí n bá ṣe wọ́n, ó lè mú wàhálà àbí ǹkan tí kò da wá. Àwọn yẹn ni priority.

Bí oṣù mẹ́ta kan sẹ́yìn ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbà náà ni mo kẹ́yìn gba iṣẹ́ tuntun, torí pé gbogbo ìgbà tí mo bá ti gba iṣẹ́ tuntun ni mo máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Tí mo bá ti gba iṣẹ́, kán báyi ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ń ṣe ni ìgbékalẹ̀ iṣẹ́ kíkọ́, torí ibẹ̀ ni hun o ti ṣàlàyé tí ó sì ti mọ gbogbo ohun tí mo nilo àti ti bí hun ó ṣe ṣe iṣẹ́ náà.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó mọ́lẹ̀ ròkòṣo tí oòrùn kò pọ̀ jù, ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ pọ̀, tí atẹ́gùn sì ń fẹ́ tí kò gbóná jù tí yóò kàn rọra lọ́wọ́ro diẹ, tí gbogbo ìta mọ́lẹ̀ tí gbogbo ẹ n ṣe yọkóṣó. Irú ojú ọjọ́ báyìí ni mo fẹ́ràn jù tí kò sì kurukuru lójú ṣánmọ̀, tí kò sì sí pé òjò fẹ́ro àbí ǹkan kan.

Bẹ́ẹ̀ni o, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Mo jẹ́ ẹnìkan tó lomi lára díẹ̀ tí ó sì ní ẹ̀jẹ̀ tó pọ̀ lára, tí kò sì ti abẹ́rẹ́ bo ara ri tàbí fi tattoo sí gbogbo ara mi o. Èyí ló fún mi ní àǹfààní láti jẹ́ ẹni tí ó lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn. Mo sì máa ń ṣe èyí ní oṣù osù ní hósipítù kan.

Ìgbádùn mi ò lọ̀fà rárá kojú kí n máa gbà geemu nínú ilé mi bọ́ yá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí èmi nìkan, tàbí kí n máa wo fíìmù, tàbí kí n wà pẹ̀lú arábìnrin mi ká jọ máa ṣeré, ká jọ máa sọ̀rọ̀, kí n máa wojú rẹ̀ kí inú mi sì máa dùn. Àwọn ǹkan wọ̀nyí ni ìgbádùn mi kò lọ́fà rárá o, mi ò máa yélè, mo sì máa ń fẹ́ kí n ṣe àwọn ǹkan wọ̀nyí lóòrèkóòrè.

Ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn tí mo kẹ́yìn lọ sí ọjà o. Ohun tó fàá ní wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo rà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí online ni mo ti rà wọ́n. Kò sí nílò kí n kúrò nínú ilé mi láti ra nǹkan ní online o. Gbogbo ohun tí n bá rà inu ilé mi náà ni abi ibikíbi tó bá wù mí ni wọ́n a ti wá deliver rẹ̀ fún mi. Owó delivery nìkan ni màá kàn san.

Ìlànà ìpolówó mi ò ju wípé kín ń máa polówó rẹ̀ lórí social media. Ohunkóhun tí n bá fẹ́ polówó, mà á gba social media àwọn apps bíi Facebook, Instagram, Twitter àti WhatsApp lọ. Mà á gbe síbẹ̀, mà á sì post ìwọ̀n àbí kí n gbe sórí status. Ìmi tun ni pé kí n lọ sórí rédíò àti television láti lè máa ṣe ìpolówó promo àwọn ńkan tó ń.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran jiyàn. Kódà iyán ni oúnjẹ tí mo fẹ́ran àtì má a jẹ jù. Ìjẹ̀shà ni mí iyán sì jẹ́ ìkan lára àwọn oúnjẹ tí ó gbajúmọ̀ jù ní ilẹ̀ Ìlẹ̀shà. Gbogbo ọmọ ìjẹ̀sà pátápátá ló fẹ́ran iyán jíjẹ torí wípé iyán wà lára àwọn oúnjẹ tí a má ń jẹ jù ní ilẹ̀ ìjẹ̀sà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Kódà ó sì ní ìdá gbogbo owó tó bá wọlé sọ́wọ́ mi, ó sì ní ìdá tí mo máa ń pamọ́ níbẹ̀. Bóyá owó oṣù ni o, àbẹ́ bùn ni o, àbí owó mi tí n kò rọ̀rọ́ kan rẹ̀ tẹ́lẹ̀, ìdá ogójì ni mo máa ń fi pamọ́. Ó sì ná ìdá ogó ọgọ́ta tó kù, mo máa fi máa gbó bùkátà.

Rárá o, mi ń na ara mi o torí wípé mo mọ̀ pé nína ara mi kò really ní itùmọ́ ṣùgbọ́n kíkọ́gbọ́n nínú ohun tí n bá ṣe ni kókó, kìí ṣe nípa kí n máa na ara mi àbí kí n máa bánújẹ́ kí n máa bínú ṣùgbọ́n kí n yọ ẹ̀kọ́ tó bá wà nínú àsìṣe àbí nínú ohun bí tí mo ti kùnà, kí n yọ́ jáde, ìyẹn ló ṣe kókó.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni vijú chocolate. Mo fẹ́ràn vijú chocolate torí pé ó jẹ́ ohun mímu aládùn tó sì sara loore, tó sì máa ń mú kí ara balẹ̀ kí ọkàn balẹ̀. Mo fẹ́ràn ohun mímu vijú chocolate yii, mi ó sì le ṣe kíi má mú lójoójúmọ́, òhun ni mo fẹ́ràn jù lọ.

Mo mọ èmi í bínú nígbà tí n bá wà nínú ọkọ̀ torí wípé ó lè fa kí olúwa rẹ máa wà ìwàkúwà tàbí kí ó lọ má a ṣe ǹkan tí ó yẹ kò ṣe nídìí ọkọ̀. Mo máa ń fi ọkàn tó tutù tí kò bínú tí kò gbóná tí ọpọlọ sì pé, tí ojú mi sì ń ma ń wo gbogbo ojú títí dáadáa. Báyìí ni mo ṣe máa ń wa ọkọ̀.

Ẹ̀bùn tó ní ìtumọ̀ tí yóò wúlò fún ẹni náà fún ìgbà tó bá pọ̀ ni mo máa ń fẹ́ràn láti fún àwọn ènìyàn. Kì í ṣe ẹ̀bùn tó kàn lẹ́wà lásán tí kò ní ìwúlò, ṣùgbọ́n ẹ̀bùn tó jẹ́ wípé ẹni náà yóò mọ lo dáadáa, yóò sì máa rántí lóòrèkóòrè, tí inú rẹ̀ ó sì máa dùn wípé èèyàn fi ẹ̀bùn hàn tá ọ̀un lọ́rẹẹ. Irú ẹ̀bùn yìí ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kọ̀ǹpútà. Ǹkàn mìíràn tó ṣe pàtàkì ni àwọn sọ́ftwaré bí i Power BI, Python, Excel, Tableau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a fi máa ń ṣe àyẹ̀wò àti àgbéjáde data. Òuǹkàn tó tún ṣe pàtàkì ni Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni dáadáa. Láìmọ̀ye ìgbà, kódà mo ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn ní ọ̀sẹ̀ tó kọjá. Mo kúrò ní ìlú Òṣogbo tí mo wà lọ sí ìlú Ifẹ̀ láti lọ ṣe nǹkan fún bíi ọjọ́ mélòó, bíi ọjọ́ mẹ́ta kan. Mo sì tún ti kúrò ní orílẹ̀ èdè yìí gan rí lọ sí orílẹ̀ èdè mìíràn. Mo lọ sí orílẹ̀ èdè Ghana níbi ọdún méjì sẹ́yìn.

Rárá o, mi kì í sáré o. Mo jẹ́ ẹnìkan tó san ra dí ẹ̀ tó lomi lára. Èyí ló fàá tí mo fi mọ eré sá. Mo kanran má n lọ jẹ́jẹ́ ní àbí kí n má jọ́ọ̀gì. N kò ní eré púpọ̀ lẹ́sẹ̀ torí wípé mo sanra. Ó sì ṣòro fún mi láti máa sáré gidi. Ṣùgbọ́n mo máa ń sáré díẹ̀díẹ̀ ṣùgbọ́n n kò mọ eré sá púpọ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń jọ̀gí láràárọ̀, mo sì tún máa ń gbá bọ́ọ̀lù nírọ̀lẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ọmọ àdúgbò mi lẹ́ẹ̀kọ̀kan. Mo sì tún máa ń jímù náà lọ́jọ́ tí n bá ráyè, tí n lọ máa gbé oríṣiríṣi weight. Mo sì tún máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti fi ṣe ìdárayá.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn sunkùn. Nǹkan tó sì mú mi sunkún nígbà náà ni ìgbà tí arábìnrin mi sọ fún mi wípé òun ò lè fẹ́ mi nígbà náà. Tí mo bá rántí dáadáa, ó ti tó bi ọdún kan sẹ́yìn nígbà tí mo kẹ́yìn sunkún. Ó dùn mí ga nígbà náà ṣùgbọ́n mo padà ka kúrò lára. N kò sì tí ì ní ìdí àti sunkún láti ìgbà náà o.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjọ gan. Bó ti lẹ̀ jẹ́ wípé mi ò mọ̀ bó ṣe ń jó púpọ̀ mọ́. Ìgbà tí mo wà ní kékeré ni mo mọ̀ bó ṣe ń jó gan ni. Kódà wọ́n má n héèli mi nígbà náà gẹ́gẹ́ bí i kan lára àwọn ọmọdé tó mọ bí wọ́n ṣe ń jó jó ju nínú ẹbí wa. Ṣùgbọ́n ìgbà tí mo ti di àgbà báyìí n ò mọ̀ bó ṣe ń jíjó mọ́ ṣùgbọ́n mo sì fẹ́ràn jíjó síbẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ah! Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá púpọ̀ púpọ̀. Botilẹ jẹpe emi gan, ò mọ̀ bí a ṣe ń gbá bọ́ọ̀lù yìí ṣùgbọ́n gbogbo ǹkan tó wà nípa eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo mọ̀. Gbogbo history, gbogbo clause, gbogbo tactics, gbogbo ǹkan pátápátá tó rọ̀ mọ́ eré ìdárayá bọ́ọ̀lù ni mo mọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ile le kọ̀ọ̀kan. Ọjọ́ tí n bá ríi wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe ò pọ̀ tó sì jẹ́ oun tí ọwọ́ mi lè kà ní ilé, n màá ń tọrọ ààyè ní ọwọ́ àwọn ọ̀gá mi ní ilé iṣẹ́ kí wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ náà láti ilé, wọ́n sì máa ń fún mi láàyè láti ṣiṣẹ́ láti ilé le kọ̀ọ̀kan tí ó bá jẹ́ wípé oun tí mo fẹ́ ṣe ò pọ̀ tí kò sì nílò kí n wá sí ibi iṣẹ́ f'ọjọ́ náà.

Fóònù alágbéka Tecno Spark 10 ni mò ń lò. Ó ti tó bi ọdún mẹ́ta tí mo ti ra fóònù yìí, ó sì jẹ́ fóònù kan tí kò wọ́n púpọ̀, fóònù olówó pọ́kú ni, ṣùgbọ́n èyí náà ló wá jẹ́ kí ó jẹ́ kí fóònù ọ̀ máa ṣiṣẹ́ kísẹ́ torí wipé kò da, inú rẹ̀ sì ń bí mi lọ́wọ́ tí mo wá yí, mo sì tí i lérò àti pàrọ̀ fóònù náà.

Rárá o, mii ṣe ẹni tí kò jẹ ẹran o. Torí èmi fẹ́ràn jíjẹ ẹran púpọ̀ púpọ̀ kódà n kò lè fi sílẹ̀ o. Àwọn dókítà gan ní ilé ìwòsàn ti gbà mí níyànjú nígbà kan wípé kín n má jẹ ẹran mọ́, pé kín dín ẹran jíjẹ mi kù, ṣùgbọ́n n kò fi sílẹ̀ o. N kò sì dá wọn lóhùn, mo sì ń jẹ ẹran lọ títí di òní ọlọ́ni.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí ní ǹkan bí ọdún méjì sẹ́yìn. Ẹni náà jẹ́ òṣìṣẹ́ tí kò fẹ́ràn iṣẹ́ rárá, ó má n ṣe ọ̀lẹ àti ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, kì í sì ṣe iṣẹ́ rẹ̀ dédé, kò i sì de ibi iṣẹ́ lásìkò. Mo sì fún un ní ìkìlọ̀ ní àìmọye ìgbà wípé kó yí ìwà rẹ̀ padà, kó sì múra sí iṣẹ́ ṣùgbọ́n kò gbọ́. Nígbà tí mo sì rí wípé ìwà rẹ̀ yìí ti ń pa ilé iṣẹ́ lára púpọ̀, mo lé e kúrò lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán dáadáa especially tí kò bá sí iná. À! Mo máa ń sùn torí wípé tí kò bá sí iná lọ́sàn tí mo bá sì wà nílé, gbogbo nǹkan máa wà bọ́rín tó jẹ́ wípé kò sí nǹkan tí mo bá fẹ́ ṣe àfi kí ń máa sùn. Torí fóònù mi a ti lò báátìrì rẹ̀ a ti fẹ́ tán mi sì ní fẹ́ tẹpà. Èyí ló fà á tí mo sẹ máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan.

Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Tó bá ní ìdì bòyá ó ní nǹkan tí mo fẹ́ ṣe àbí ibi tí m bá fẹ́ lọ, màá ti tètè jí ní kùtùkùtù kí n lè bẹ̀rẹ̀ sí níi múra. Ṣùgbọ́n ọjọ́ tí n bá lọ ibi iṣẹ́ tó jẹ́ wípé ilé ni mo wà, mi n tètè jí ní kùtùkùtù, mo máa ń pẹ́ ẹ́ jí torí mo máa ń farabalẹ̀ sùn ní irú ọjọ́ bẹ́ẹ̀.

Ohun tó bá wù mí ni mo máa ń jẹ ní òwúrọ̀. Bóyá oúnjẹ tó wúwo ni, bóyá oúnjẹ tó fúyẹ́ ni, ó wù mí, ǹkan náà tó bá jẹ́, ni màá jẹ. Ìgbà mìíràn, mo lè jẹ oúnjẹ tó fúyẹ́ bíi rice, iṣu, ẹ̀wà. Àwọn ìgbà mìíràn sì wà tí mo lè jẹ oúnjẹ tó wúwo bóyá bíi iyán àbí ẹ̀bà àbí sẹ̀mọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ̀sílẹ̀ ni ilẹ̀ ìdáràyà, kó dà kí í ṣẹ̀ ilẹ̀ ìdáràyà ẹyọkan, a tó bí méjì sí mẹ́ta. Mọ ní ìforúkọ̀sílẹ̀ ni ilẹ̀ ìdáràyà bọ́ọ̀lù àfẹ́sẹ̀gbà Manchester United, mọ̀ tún ní ìforúkọ̀sílẹ̀ ni ilẹ̀ ìdáràyà wo fíìmù, ìyẹn sinimá, ní Glory to Glory sinimá ní ìlú ìlẹ́ ifẹ̀. Mọ̀ sì tún ní ìforúkọ̀sílẹ̀ ni àwọn ilẹ̀ ìdáràyà mìíràn.

Èdè kan tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Mo fẹ́ kọ́ èdè Spanish yìí torí wípé èdè náà wú mi púpọ̀ púpọ̀. Èdè náà sì jẹ́ ìkan lára àwọn èdè tó gbajúmọ̀ jù ní gbogbo àgbáyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ. Kódà wọ́n ní èdè náà ni èdè ìfẹ́ torí wípé èdè náà wà lára àwọn èdè tí ó dùn jù láti bá obìnrin ṣe eré ìfẹ́.

Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹnu jọ́ mẹ́ta yìí torí wípé ó rọrùn púpọ̀púpọ̀. Kò sì nílò kí n ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ilé mi láti lọ ra ohun tí mo fẹ́. Mo lè ra gbogbo ohun tí mo nílò lórí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n á sì wá gbé bá mi ní inú ilé mi. Owó delivery làsán ló máa ná mi. Èyí rọrùn fún mi púpọ̀púpọ̀.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ gbogbo àdéhùn tí mo bá bá ènìyàn ṣe sílẹ̀ pẹ̀lú ẹni tí mo bá ṣe àdéhùn náà. Mo máa ń kọ sínú ìwé pélébé ìjọ́ná tí mo máa ń gbé kiri lójoojúmọ́. Inú ìwé yìí ni mo sì máa ń wò tí mo bá fẹ́ rántí àwọn àdéhùn mi. Mo sì máa ń wò láti lè mọ gbogbo àdéhùn tí mo ní láti bá àwọn èèyàn tí mo bá àwọn ènìyàn ṣe.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésì tí ó máa ń ṣẹlẹ̀ ní oṣù December, èyí tí í ṣe oṣù tó kẹ́yìn ọdún lọ́dọọdún. Àjọ̀dún Kérésì yìí ni àjọ̀dún tó tóbi jù ní gbogbo àgbáyé. Ó jẹ́ àjọ̀dún kan tí gbogbo ènìyàn máa ń ṣe, kì í ṣe àwa ẹlẹ́sìn Kristẹni nìkan. Gbogbo àgbáyé ni wọ́n ti máa ń ṣe àjọ̀dún Kérésì yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn ǹkan ṣe díẹ̀ díẹ̀. Àti kékeré ni nǹkan tó ń jẹ́ DIY, ìyẹ́n Do It Yourself ṣe fúnra rẹ, o ti je ó jẹ́ nǹkan tí wọ́n ti fi kọ́ mi, tí wọ́n ti jẹ́ kí n mọ̀ láti kékeré. Èyíi ló sì fa tí mo fi máa ń tún àwọn nǹkan pẹpẹpẹ tó bá bàjẹ́ nínú ilé tí mo máa ń tún wọ́n ṣe fúnra mi.

Bẹ́ẹ̀ni o, mo ma ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wa. Kódà gbogbo ohun tí mo bá ṣe lójojúmọ́ ni mo máa ń kọ sínu ìròyìn yìí. Láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí di òpin ọ̀sẹ̀, mo tún máa ń kọ olóṣòòṣù náà torí ní ìparí oṣù, gbogbo àwa òṣìṣẹ́ a ó sọ ìròyìn gbogbo ohun tí a ṣe fún ilé iṣẹ́ ní oṣù náà, a ó sọ níwájú gbogbo ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo máà ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pè wọ́n lóòrè kóòrè láti ṣààyàwọ̀ lórí wọ́n, kí wọ́n lé mọ̀ wí pé mo nífẹ̀ẹ́ wọ́n nítòótọ́ ni. Kì í ṣe nítorí pé wọ́n bá wọn ra, wọ́n bá mi raja nikàn ṣùgbọ́n nítorí wipé mo rí wọ́n gẹ́gẹ́ bí èniyàn. Mo máa ń bèrè àlàáfíà wọ́n, kí n sì rán wọ́n létí àwọn ohun tí wọ́n lè bá wa ra, kí n sì bèrè nípa ẹbí àt'àrà wọ́n náà.

Orin tí mo fẹ́ràn jùlọ ni orin Michael Jackson Heal the World. Orin yìí jẹ́ orin tí ó máa ń tú ọkàn mi lára, tí ó sì máa ń fún mi ní ìgbàgbọ́ fún ayé tuntun, torí wípé orin náà jẹ́ orin tí ó wàásù ìfẹ́ kí gbogbo wa ká fẹ́ràn ara wa, kí gbogbo ènìyàn kan ní ìfẹ́ ẹni kejì wọ́n bí ara wọn.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ àti ìgbà tí mo ti wà ní sẹ́kọ́ńdìrì school. Iyẹn ilé ìwé girama ni wọ́n ti kọ́ wa bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá nílò rẹ̀. Yálà ẹni tó ní ásídẹ́ǹtì ni àbí ẹni tí ó dákú ni àbí ẹni tí ó ṣèṣe ni àbí ẹni tí ó ní àpá àbí ohunkóhun tó bá wù kó jẹ́. Wọ́n ti kọ́ mi láti kékeré bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Aṣọ ìwọ̀sún ni, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní night wear àbí pajamas ni mo máa ń wọ̀ nígbà tí n bá fẹ́ lọ sùn. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó fúyẹ́, tí kò wúwo lára, tí ó sì máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ síni lára, kì í doru mú ni, ó sì rọrùn láti wọ̀ sùn. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn atí máa wọ aṣọ yìí nígbà tí n bá fẹ́ sùn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Ẹgbẹ́ eré ìdárayá Manchester United yìí ni ẹgbẹ́ eré ìdárayá tó tóbi jù ní gbogbo àgbáyé. Kò sí ẹgbẹ́ eré ìdárayá mi tó lẹ́gbẹ ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Àwa ni number one, àwa làkọ̀ọ́kọ́ ní gbogbo àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbòbò ọ̀rùn, mo máa ń fi sára lẹ́ẹ̀kọ̀kan. Especially ọjọ́ tí n bá rí wípé ọ̀rùn mú tó mú púpọ̀ tó ń taní lára, mo máa ń fi ìdáàbòbò ọ̀rùn sára láti lè dáàbòbò ara mi kí ọ̀rùn náà má bá ta mí lára jù débi tí yóò fi máa ṣe ara mi léṣe. Mo máa ń fi ìdáàbòbò ọ̀rùn sára dáadáa.

Mo máa ń gba ìyìn pẹ̀lú ìrẹ̀lẹ̀. Mi jẹ́ kí Ìyìn náà kó kó sí mi ní ọpọlọ tàbí kó kó sí mi ní orí de bi tin fi wá ma wu, tí ń fi máa ń ṣìṣe tàbí tí ń fi máa ń pera mi ní ohun tí n ò jẹ. Rárá o, mo máa ń gba ìyìn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ tí mo sì máa ń rántí wípé ìyìn yìí ó jẹ́ fún mi láti lè ṣe dáadáa si. Kì í ṣe wípé kí ń dúró sí ibi tí mo wà.

Beeni, Wifi mi yara to. Kódà ó yára gan ni. Ó yára bí àṣà púpọ̀. Inú rẹ̀ sì, inú mi sì máa ń dùn nígbà kú ìgbà tí n bàá n lo WiFi yìí. Nítorí pé gbogbo ohun tí n bàá ń ṣe yára ni mo máa ń ṣe gbogbo. Ó máa ń bẹ̀ na lọ́ ni. Kì í sì ìdíwọ́ rárá. Kódà tí m bá ń wo fíìmù àbí tí m bá lòdì péjì kíákíá, gbogbo rẹ̀ ti ṣí. WiFi mi yìí ó yára gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn e-mail àìwúlò, èyí tí àwọn olóyìnbó máa ń pè ní spam. Kódà mo máa ń gba lọ́pọ̀lọ́pọ̀, mo sì máa ń gbìyànjú àti yọ gbogbo rẹ̀ dànù kí n delete wọ́n tí má tí rí ni. Torí àwọn e-mail àìwúlò yìí wọn kò dá, wọ́n sì máa ń gba ààyè lórí e-mail èèyàn lásán ni. Ìdí nìyí tí mo sì máa ń pa gbogbo rẹ̀ rẹ́.

Etígbọ̀ tí ó da, tí ó máa ń farabalẹ̀ tí ó sì dùn àti lò. Irú etígbọ̀ yìí ni mo máa ń lò. N kò fẹ́ etígbọ̀ tí ó ṣòro àti lò rárá. Etígbọ̀ tí ó rọrùn àti lò tí kò sì ní fún mi ní wàhálà, tí kò ní dá mi láàmú rárá. Èrú etígbọ̀ yìí ni mo máa ń lò dáadáa.

N kò ní àwọ̀ kan pàtó tí mo fẹ́ràn jù o. Bákan náà ni gbogbo àwọ̀ lọ́dọ̀ mi. Mo fẹ́ gbogbo wọn bakan náà mo sì rí wọn dọ́gba. N kò fààyè fi fẹ́ràn àwọ̀ kan ju àwọ̀ kan lọ torí wípé nǹkan tí kò dáa ni. Bákan náà ni gbogbo àwọ̀. Bákan náà ni wá. Dọ́gba dọ́gba ni gbogbo àwọ̀

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Yálà bóyá ó ti rẹ mi lẹ́nu iṣẹ́ àbí mo fẹ́ sẹ àárẹ̀ rànpẹ́, bóyá mo fẹ́ ṣe ibà, abi mo fẹ́ ní àìsàn bíi màléríà àbí táífọ́ọ̀dù, àwọn ìgbà yìí ni orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí kò bá sí èyí, orí kì í fọ́ mi o. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan bóyá mo ti ṣiṣẹ́ ju tọ́ ti rẹ mi, ó lè fa orí fífọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbọ́ podcast. Kódà ó lá àwọn podcast to jẹ pé mi lè ṣe kí n má gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀. Ikan lara àwọn ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi obìnrin tó súnmọ́ mi jù tí mo sì mọ̀ gani ní podcast titi ẹ tó máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tó ti máa ń fi episode rẹ̀ ránṣẹ́ sí mi kó tó gbé jáde lọ́sẹ̀. Mo máa ń gbọ́ podcast dáadáa o, mi ò sì le ṣe kí n má gbọ́ podcast lọ́sẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọ̀dẹ rí. Nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn, nígbà tá a sì máa ń lọ sí abúlé àbájẹ́ṣà lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi. Ìgbà yẹn ni mo máa ń bá wọn ṣọ̀dẹ torí àwọn àgbà ọdẹ wà níbẹ̀. Wọ́n sì máa ń mú àwa ọmọ kéékèèké dání láti lọ fi bí a ṣe ń ṣọ̀dẹ tí a ń dẹ́gbo láti fi han wa.

Mo ma ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìdùnnú àti ọ̀pọ̀lọpọ̀ ayọ́ torí wípé mo mọ̀ wípé ilé ti tó lọ, iṣẹ́ sì ti fẹ́ tán. Èyí ló sì máa ń fún mi ní agbára ọ̀tún láti ṣe iṣẹ́ díẹ̀ tó kù ní ìṣẹ́jú péréte tó kù títìítì àsìkò ìparí iṣẹ́ yóò fi dé ń wo sì máa lọ́lẹ̀ tí inú mi yóò sì máa dùn.

Batiri fóònù mi ò dúró dáadáa mọ o. Kódà inú rẹ̀ gan bí mi lọ́wọ́ lọ́wọ́ báyìí, kò tí e láṣt mọ́ rárárara. Ayé bátìrì náà ti bàjẹ́ pátápátá. Iṣẹ́ kíṣẹ́ ló ń ṣe báyìí. Tí n bá chaaji rẹ̀ gan, kò tó lo fún ọjọ́ kan mọ. Kò gbé mi fún odidi ọjọ́ kan mọ́ rárá. Wákàtí mélòó kan péré ni yóò lọ́ tí bátìrì ó ti lo, tí fóònù ó ti maa gbóná.

Àwọn ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà tó dára, ìwà ṣíṣiṣẹ́ kárakára, òṣìṣẹ́ tí yóò máa ṣòótọ́, tí yóò sì máa débí iṣẹ́ dédé, tí kò ní já ilé-iṣẹ́ lólè, tí yóò sì máa gbé orúkọ ilé-iṣẹ́ ga ní gbogbo ibi pẹ̀lú ìwà àtisẹ̀ rẹ̀, tí yóò máa ṣiṣẹ́ rẹ̀ dédé, tí yóò sì máa tètè débí iṣẹ́, tí kò ní máa ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidi gan ni, torí oúnjẹ tó bá ní ata púpọ̀ ó máa ń sara lóore ó sì máa ń dùn yàtọ̀ sí oúnjẹ tí kò ní ata. Àti wípé ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá ni mo sì ti wá, ata jíjẹ sì wà níkan lára àwọn àṣà wa ní ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá ni a sì máa ń jẹ ata jù nínú gbogbo ẹ̀yà tó wà ní ilẹ̀ Nàìjíríà.

Ó ti pẹ́ o, kòda ó máa jẹ́ ní ìgbà tí mo wà ní kékeré torí n kò ran tí pé mo lọ wo eyín nígbà tí mo dàgbà rárá. Tí n ba wa ní kí n fi ọdún sí, àfẹ́ẹ̀ẹ́ tó bí ọdún mẹ́rìndínlógún tí mo ti kẹ́yìn lọ wo ẹyín o. Torí gbogbo eyín mi ló pé péré péré tí gbogbo rẹ̀ sì mọ tónítóní síbẹ̀. N kò ní ìdí láti lọ wo eyín o.

Ohun tí n bá rí ní mo máa n jẹ ní ọ̀sán torí wípé, ẹnu iṣẹ́ ni mo maá n sábà wà ní ọ̀sán. Kìí sí àǹfàní fún mi láti jẹ ohun kan tó ní tumo, torí náà ìpápánu ni mo má n sábà rí àti wírìwinrin. Ẹ̀ẹ̀kọ̀kan tí ó bá kàn wumí ní mo le sáré lọ jẹun ní restaurant ní lunch break mi lọ́sàn. Ṣugbọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjẹkújẹ lásán ni mo máa n jẹ.

Gíga tí mo ga fẹ́ tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà, jẹ́ ló kù tí ó fi ga tó ẹsẹ̀ mẹ́fà yìí. Ní èdè òyìnbó five ten ni mí, five foot ten inches, two inches péré ló kù tí ń fi ga tó ìwọ̀n bàtà mẹ́fà. Èmi ni mo sì fẹ́ ga jù nínú ìlé mi torí kò sí kankan nínú àwọn ẹ̀gbọ́n mi tó ga tó five ten yìí.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni pé mo máa ń kọ́kọ́ wẹ̀ tàbí kí n ṣẹran díẹ̀. Lẹ́yìn èyí, màá kó sí aṣọ ìwọ̀nsùn mi, ìyẹ́ píjamásì mi. Màá bọ́ sórí ibùsùn mi, màá gbàdúrà sí Ọlọ́run mi, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọjọ́ náà, kó sì máa sì tún bèrè fun oore ọ̀fẹ́ pé kí n rí ọjọ́ mi kó dáàbò bò mi lóru. Lẹ́yìn tí mo bá ti gbàdúrà yìí tán, màá tẹ fọ́ònù mi díẹ̀, màá sì sùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Yorùbá bọ̀ wọ́n ní "A bèèrè ọ̀nà kì í ṣìnà." Gbogbo ìgbà tí mo ń lọ ibi tí ń ò mọ dáadáa, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí ń má ba ṣìnà. Torí ó ti ṣe mí bẹ́ẹ̀ rí tí mi ò bèèrè ọ̀nà tí mo ní máa fi ọgbọ́n orí gbé tí mo sì padà ṣìnà. Àtijọ́ náà mo ti kọ́gbọ́n kí a máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní gbogbo ìgbà.

Mo máa ń mú kọ́kọ́rọ́ mi jáde ni ọ̀, àpò mi ló máa ń wà. Bóyá kí n fi sínú wọ́lẹ́tì mi, tàbí kí n fi sínú báàgì mi, tàbí kó wà lápò ṣòkòtò mi, ṣùgbọ́n gbogbo ibi tí mo bá lọ ni mo máa ń mú kọ́kọ́rọ́ mi kiri kí ó má bàá sọnù. Mi n fi pamọ́ síbi kankan ju kí ó wà lára mi lọ. Bóyá nínú báàgì mi, àbí lápò ṣòkòtò mi, àbí nínú wọ́lẹ́tì mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí et'íkun gan ni. Kódà ìfẹ́ tí mo ní fún ní lọ sí etí'kun wà lára idì tí mo fi ń rò ó láti kúrò ní ìlú Osogbo tí mò ń gbé báyìí kí n kó lọ sí ìlú Èkó. Ìlú Èkó tí ó ní ọ̀pọ̀lọpọ̀ etí'kun. Kò sí etí'kun kankan ní ìlú Osogbo tí mo wà yìí. Èyí o sì mú inú mi dùn rara. Mo fẹ́ kí n máa lọ sí etí'kun lóòrèkóòrè. Ìdí nìyí tí mo fẹ́ kó lọ sí ìlú Èkó.

Ọjọ́ Sátidé, èyí tí n ṣe weekend ni mo máa ń fọ aṣọ, torí pé ọjọ́ yìí ni mo máa ń ráyé. Mo máa ń lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ Mọ́ndèé títí dí Fraídèé, mi ì sí ń lánàáfàní àti fọṣọ ní àwọn ọjọ́ yìí ṣùgbọ́n ọjọ́ Sátidé, mi ò hí lọ bí i kankan. Ọun lọ́ ṣẹ́ je wipé, àárọ̀ Sátidé ni mo máa ń fọ aṣọ, tí mo sì máa ń tún inú ilé mi ṣe.

Bẹ́ẹ̀ni o, mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà, n kò lè ṣe láì kọ̀wé pẹ̀lú ọwọ́ lọ́jọ́ kan. Mo ní ìwé pélébé tí mo ma ń kọ gbogbo nǹkan nípa mi sí. Ìyẹ́n journal tí mo ma ń kọ oríṣìíríṣìí sí lójoojúmọ́. Èyí ló ma ń mú mi kọ ìwé pẹ̀lú ọwọ́ lójoojúmọ́. Mo sì tún má ń kọ àwọn ìtàn kéékèèké kan náà sínú ìwé tí mo fẹ́ gbé jáde.

Oríṣìríṣì orin aládùn, orin hip hop, fújì, wákà, orin pop, rap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń gbọ́ nígbà tí n bá wà nínu oko. Mo máa ń fi earpiece mi sí etí ni mo sì máa ń gbọ́ oríṣíríṣí àwọn orin aládùn tí mo fẹ́ràn. Orin láti ẹnu àwọn èèyàn nla bi Michael Jackson, 2face, P Square àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ọdún tó kọjá ní December 3 ni mo keyin lọ rí dọ́kítà. Mo lo ṣe ayewo ranpe ki won wo gbogbo ago ara mi, ki won wo bi o ti wa, ki won wo bóyá awon oogun ti won fun mi kin ma lo fun ifunpa mi to ga, bóyá won n ṣi ṣe won dédé. Eyi lo gbe mi lo ri dokita ni odun to koja yii.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ọkàn ọ̀tọ́. Mo máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa a sì máa ń bá ara wa dẹ́rìn ṣàwàdà. Èyí ló sì jẹ́ kí ìbáṣiṣẹ́ pọ̀ wá kí ó dánmọ́rán. A máa ń ṣe àyẹ̀wò ara wa, a sì máa ń ran ara wa lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá ní ìṣòro pẹ̀lú iṣẹ́ rẹ̀, a jọ máa ń yanjú rẹ̀ kí ó lè yà kó dà. A fẹ́ràn ara wa púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ma n jeun nínú ọkọ̀ mi ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀kan ni o. Bo yá ọjọ́ tí n bá ti ń pẹ́ lọ síbi iṣẹ́ tí n ò rà yóò dúró jẹun nínú ilé, mo ma n gbé oúnjẹ dání tí wọ́n sáré máa jẹ nínú ọkọ̀. Abí ìgbà tí n bá rìnrìn àjò lọ sí ìlú tó jìnnà, bó yá mo n rìnrìn àjò ọjọ́ kan àbí ju bẹ́ẹ̀ lọ, mo ma n jeun nínú ọkọ̀ dáadáa.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutu àti ọ̀yàyà, mo máa ń ṣe báyìí bá wọn sọ̀rọ̀ kí inú wọn lè dùn, kí wọ́n lè mọ̀ wípé mo nífẹ̀ẹ́ wọn, mi ń pariwo mọ́ wọn, rárá mi ò tí ì bá wọn jiyàn, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ohùn irele. Kí wọ́n lè mọ̀ wípé nǹkan tí àlàáfíà wọn ló jẹ mí lógún, nǹkan tí wọ́n bá sì fẹ́, màá ṣe fún wọn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kódà mo ní bí oríṣi bí mẹ́ta sí mẹ́rin tí mo máa ń wọ̀ nígbà tí mo bá ti lọ sí wẹ̀ bóyá ní odò àbí ní swimming pool. Mo máa ń wọ̀ wọ́n síra ni. Èyí tó bá wù mí ní ọjọ́ kan ni màá wọ̀. Mo lè wọ̀ kan lónìí kín n tún wọ̀ míì ní ìgbà mìíràn tí mo bá ń lọ sí odò àbí swimming pool láti lọ wẹ̀.

Ìdákẹ́jẹ́ ni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mi pariwo rárá, mi sì sábà kúrò nínú ilé gan ní ọjọ́ náà. Inú ilé mi ni mo ti máa ń sábà ṣe pẹ̀lú àwọn ènìyàn mi tó sún mọ́ mi pátápátá. Ó yá arábìnrin mi àbí àwọn òbí mi àtàwọn ẹ̀gbọ́n mi. Mi ṣe àríwo rárá, mi pariwo, mi sì ṣe ayẹyẹ ńlá. Lowkey ní ìdákẹ́jẹ́ ni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software milóòrèkóòrè. Kódà mi jẹ́ kó pẹ́ rárá, ó pẹ́ tán oṣù kan máa ti ṣe ìmúdójúìwọ̀n software mi. Ìgbà míràn wà gan tó jẹ́ pé láàrín ọ̀sẹ̀ kan tí versíon mi bá tuti jáde máa ti ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ torí mi jẹ́ kó falẹ̀ rárá. Mo máa ń fẹ́ kí software mi mi kó dé ojú ìwọ̀n ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo ọjọ́ Sunday o, ṣùgbọ́n mo máa ń lọ lẹ́ẹ̀kọ̀kan. Irú ọ̀sẹ̀ tó kọjá báyìí n kò lọ sí ilé ìjọsìn, ṣùgbọ́n mò ń pinnu láti lọ ní ọ̀sẹ̀ yìí. Tí n bà ṣì lọ ní ọ̀sẹ̀ yìí, ó di dándán kí n lọ ní Sunday ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo máa ń lọ sí ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀kan.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún náà bí mọ́ mi, òun ni mo sì ń lò láti ìgbà tó ti bi mi titi dé sin. Kódà gbogbo wa nínú ilé mi, ọwọ́ ọ̀tún ni gbogbo wa ń lò. Kò sí kankan nínú wa tó ń lo ọwọ́ òsì. Kódà gbogbo àwọn tó súnmọ́ mi gán, mì o mo ẹ́ni kankan tó ń lo ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ni gbogbo wọn. Ẹnìkan ṣoṣo tí mo tún mọ̀ tó ń lo ọwọ́ òsì. Ẹ̀ẹ̀kọ̀kan ló máa ń lo ọwọ́ òsì, kì í ṣe ní gbogbo ìgbà.

Mo máa ń gbọ́ ìrò àwọn oníbàárà lórí oríṣiríṣi ọ̀nà, bóyá lórí sóṣú midià bí i Instagrámù, Facebúùkù, Wásápù, Twítà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kí n pè wọ́n lórí ẹ̀rọ ayélujára wọn. Ìgbà míràn sì réè, a máa ń pàdé ní àdúgbò torí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ àwọn arádùgbò mi.

Mo ma ńtọ̀ju èékánná mi lóòrèkóòrè. Mii n jẹ́ kó gùn púpọ̀ ti mo fi máa ń gè ẹ́ lọlẹ̀. Mi ò sì jẹ́ kí ìdọ̀tí kó sínú rẹ̀. Ojoojúmọ́ ni mo máa ń fi igi yọ ìdọ̀tí kí dọ̀tí tó bá wà nínú àwọn èékánná mi. Mo sì máa ń trim rẹ̀ tó bá ti di pé ó ti fẹ́ mọ́ gùn. Mi e dá sí kó gùn ṣọ́bọlọ̀ bí èékánnà àṣà rárá o. Mo máa ń tẹ̀tẹ̀ gè lọlẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn mi ni mo máa ń gbé jáde lójoojúmọ́ bóyá tí m bá ń lọ síbi iṣẹ́ ni àbí tí m má ń jáde. N kò lè lọ ibikíbi láì gbé àpò ẹ̀yìn mi yìí dáni torí ibẹ̀ ni mo máa ń kó àwọn nkan ìní mi bí láptọ̀pu mi, fóònù mi, power bank, kọ́kọ́rọ́, wọ́lẹ́tì mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí.

Ó ti pẹ́ gan kódá n kò lè rántí ìgbà náà pàtó torí wípé mo jẹ́ ẹnìkan tí kì í lá àlà gan púpọ̀ tẹ́lẹ̀. Ẹ̀kọokan ni mo máa ń lá àlà, àlà burúkú tí mo sì máa ń ní ọ̀ pọ̀ rárá. Ẹ̀kọ̀okan kódà, bóyá ẹ̀kan láàárín ọ̀pọ̀lọpọ̀ ọdún ni. N kò sì rántí ìgbà tí mo kẹ́yìn ní àlà burúkú o.

Oríṣìíríṣìí orin aládùn bí orin hip hop, orin rap, orin R&B, house music, pop àtibẹ́bẹ̀lọ ni mo fẹ́ràn láti má a gbọ́. Àwọn orin Michael Jackson, R. Kelly, Chris Brown, Beyonce àti bẹ́bẹ̀lọ. Àwọn orin yìí ni mo fẹ́ràn láti má a gbọ́ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, kó dà. Mo ní àìsàn ìkórira sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Oúnjẹ kìnní tí mo ní àìsàn ìkórira fún ni fùfú àti ọbẹ̀ ilá àbí ọbẹ̀ tó bá ti ń fà bí i ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, ọbẹ̀ ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kórira àwọn oúnjẹ yìí, mi ò sì le fòògun jẹ wọ́n láyé. Kó dà, kán sọ wípé àwọn oúnjẹ yìí ni màá jẹ lówó gan an, mi ò ní dáhùn.

Bẹ́ẹ̀ni, dáadáa lọ́pọ̀ ìgbà. Mo jẹ́ ẹnìkan tí ó mọ boya, tí ó mọ kọ tó mọ̀ ká, tí gbogbo ènìyàn sì mọ èyí ìdí níyí ní iyí tí wọ́n máa ń bá mi kí n bá wọn kọ oríṣiríṣi nǹkan. Bo yá lẹ́tà ni o, bo yá ìwé ni o, bo yá nǹkan tó ṣàjọmọ́ ká kọ́ nǹkan. Wọ́n máa wá bá mi mo sì máa ń bá wọn kọ́ torí èmi náà fẹ́ràn kí ń máa kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Ọjọ́ Sátidé, òwúrọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń sábà ṣe ìmọ́tótó ilé mi. Torí Sátidé yìí ni ìkaní mi ń lọ síbi iṣẹ́, ọ̀un ni mo sì máa ń ráyè ṣe ìmọ́tótó àti ìtúnṣe ilé mi. Ìgbà yìí ni mo máa ń tún gbogbo inú ilé àti yàrá mi ṣe àtàyíká tí mo sì máa ń fọ àwọn aṣọ mi tó ti dọ̀tí náà. Ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi o.

Aago méje àbọ̀ òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Mo mọọmọ ṣètò rẹ̀ sí àsìkò yìí torí wípé mi fẹ́ kí agogo ìjí mi máa dùn kí ó tó di àkókò yìí. Mo máa ń fẹ́ kó jẹ́ wípé lẹ́yìn aago méje àbọ̀ yìí ni ó tó máa ń dùn. Torí ọwọ́ aago márùn sí mẹ́fà lórun máa ń dùn jù. Mo máa ń pẹ̀ sùn. Idi nì yìí tí mo ti ṣètò agogo ìjí mi sí aago méje àbọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Kódà gbogbo àwọn fáìlì mi tó ṣe kókó tó ṣe gbòógì ni mo ti pawọ́n mọ́ sórí cloud tí mo ti bàkì wọn up. Torí ìgbàkúgbà ni mo le pàrọ̀ fóònù àbí ǹkan kan lè ṣe fóònù mi. Ìdí nìyí tí mo ṣe fi àwọn fáìlì mi tó ṣe pàtàkì sí mi tó wúlò jù tó ṣe gbòógì jù tí mo fi wọ́n pamọ́ sórí cloud.

Àwọn ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni, ìdí tí mo fi ń ṣiṣẹ́ náà, àwọn ènìyàn tí mo fẹ́ rànlọ́wọ́, àti ìfẹ́ tí mo ní fún iṣẹ́ tí mò ń ṣe. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń fún mi ní ìtara tó sì máa ń mú mi ṣe ọkàn gírí nígbà tó bá fẹ́ ṣu mi àbí tó bá fẹ́ rẹ́ mi tàbí tí iṣẹ́ ò bá lọ dédé. Mo máa rántí gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ìfẹ́ tí mo ní fún iṣẹ́ yìí.

Mo ní irungbọ̀n bí ó tilẹ̀ jẹ́ wípé kò pò, bàbá mi sì máa ń fi mí ṣe yeyè pé irungbọ̀n mi dàbí irungbọ̀n ewúrẹ́ torí pé yẹtùyẹtù ni kò pò rárá ṣùgbọ́n mo ṣaa tiẹ̀ sì ní díẹ̀, mo sì dúpẹ́ fún díẹ̀ tí mo níyii, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí àwọn kan ló wà tí wọ́n ò ní nkankan ò, tí wọ́n ń tọrọ hóro ẹ́yọ̀ kan látọ̀dọ̀ Ọlọ́run. Èmi tiẹ̀ sì ní èyí tí ó pò díẹ̀ bí ò bá ti ẹ pọ̀ tó.

Ìgbà tí ń bá rí wí pé ẹ̀rọ ayárabíàṣá ọwọ́ mi ò ṣiṣẹ́ dáadáa mọ́, tí ó ti wà outdated, tàbí tí iṣẹ́ rẹ̀ ò dánmọ́ránmọ́ tó ti ń ṣe ṣègeṣège, ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, tàbí tí n bá rí wí pé owó pọ̀ lówó mi tó sì wù mí àti ra èyí tó wà níta báyìí ni mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì yìí ló fi ilé iṣẹ́ tí mo ń bá ṣiṣẹ́ àti ipò tí mo wà nínú ilé iṣẹ́ náà. Káàdì yìí ló fi hàn. Káàdì yìí ni mo sì máa ń fi hàn gbogbo ènìyàn tó bá ń béèrè nípa iṣẹ́ mi àbí nípa ilé iṣẹ́ tí mo ń bá ṣiṣẹ́. Káàdì ìdánimọ̀ iṣẹ́ mi yìí ni mo máa ń fi hàn gbogbo wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n tó bá di wípé mo ti ń sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú díẹ̀, ìgboyà máa ń dé, mo sì máa ń compose ara mi, màá sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ géèrégé pẹ̀lú ìgboyà àti ìfọ̀kànbalẹ̀. Tó bá jẹ́ àwọn ènìyàn tí mi ò rí rárá ni mo fẹ́ bá sọ̀rọ̀, mo lè ní ìrora díẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ènìyàn tí mo mọ̀, ẹ̀rù ìi bá mi, mi sì sábà ní ìrora.

Rárá o, n kò e wọ gíláàsì o. Kò sí ǹkan tó mú mi lójú. Ojú mi méjèèjì ń ríran kedere ó sì ṣàpù síbẹ̀. Kódà ojú mi ń ṣiṣẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ajọ jẹ́gbẹ́ ta tí àwọn tí ó kéré jù mí lọ gan. Ojú mi dáa ju tí wọn lọ. Èyí ni ó fàá tí mi fi wọ gíláàsì torí wípé n kò nílò rẹ̀ rárá rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè torí wípé ó máa ń jẹ́ kó rọrùn láti kúrò ní ìsàlẹ̀ lọ sí òkè ní àwọn ilé tí ó bá ga tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀gùn. Ẹ̀rọ ìgbésókè yìí máa ń jẹ́ kó rọrùn, ó sì jẹ́ kí èèyàn tètè dé ibi tí èèyàn ń lọ dípò tí èèyàn ó fi lo àwọn àtẹ̀gùn tó wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn lẹ́ẹ̀kọ̀kan. Ọjọ́ tín bá ríi wípé òórùn pọ̀ tó sì ń tà yàn lára tí ó lè ṣe yàn léèṣé, mo máa ń sábà wọ ìborùn láti dáàbò bo mi lọ́wọ́ òórùn. Ṣùgbọ́n ọjọ́ tín bá ríi wípé òórùn kò pọ̀ tí mo sì lè faradà òórùn náà, mi ò ní wọ ìborùn. Ṣùgbọ́n ọjọ́ tí ń bà lé faradà, màá wọ ìborùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Kódà mo máa ń ṣe lóòrèkóòrè. Ìpè fídíò yìí ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn mi tó wà ní òkè òkun. Ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n Alex, bọ̀da Alex tó wà ní ìlú UK. Ìpè fídíò yìí là máà ń ṣe ní gbogbo ìgbà. Bòdá abe ná ẹ̀gbọ́n mi àkọ́kọ́ tí ó wà ní ìlú, inu igbokan ní ilú Ìbàdàn náà. A máa ń ṣe ìpè fídíò láti lè bára wa sọ̀rọ̀

Ó kéré tán wákàtí mẹ́jọ ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí mẹ́jọ yìí lọ gán. Ìgbà mìíràn, mo lè ṣiṣẹ́ wákàtí mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ó dá lé lórí bí iṣẹ́ mi bá ṣe pọ̀ tó láti ṣe. Ṣùgbọ́n kò sí ọjọ́ tí mo ṣiṣẹ́ kéré kọjá wákàtí mẹ́jọ lójoojúmọ́ lọ.

Mo máa ń tọ́jú ara mi ní ọ̀nà púpọ̀ nípa jíjẹ oúnjẹ tó dára tó ṣára lóore, nípa títún ara mi ṣe, títọ́jú àgọ́ ara mi, nípa ṣíṣe exercise àti eré ìdárayá, nípa wíwo àwọn oúnjẹ tí mò ń jẹ, àwọn oúnjẹ tó ṣára lóore nìkan ni mò ń jẹ, mi ò jẹ ìjẹkújẹ púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí bá rí wí pé ilé-iṣẹ́ jẹ èrè púpọ̀ ní oṣù tá jẹ́ ẹ̀rẹ̀ tó kọjá, ohun tí a ń retí. Mo máa ń mú lára èrè tó lé yìí, mo máa ń fi ṣe owó àfikún fún àwọn òṣìṣẹ́ tí máa tún fi lé owó oṣù wọn torí wípé wón ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo màá n tẹ̀lé òfin ìyára ọkọ̀, kó dà mí í rú ofin ìyára ọkọ̀ yìí rárá torí mo ní ìgbàgbọ́ nínú òfin ìyára ọkọ̀ yìí púpọ̀púpọ̀. Mo sì mọ̀ wípé òfin ìyára ọkọ̀ yìí wà láti máa dáàbò bo ẹ̀mí àwa awakọ̀ láti ríi wípé kò sí ìjàmbá ọkọ̀ kankan, gbogbo ọkọ̀ sì ń lọ dáadáa lórí títì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ láti máa wòye ohun tó ń lọ ní ìta ọkọ̀, láti mọ àwò àwọn ènìyàn tó ń kọjá àti àwọn igi àti oríṣiríṣi ilé àti nǹkan tó wà ní ìta ọkọ̀. Nìyí tí mo ṣe fẹ́ràn sí fèrèsé ọkọ̀ láti máa wòye ohun tó ń ṣẹlẹ̀ ní ìta.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíya àwòrán kódà mo dìdí lọ kọ́ bí a ṣe ya àwòrán yìí ni. Bí mo ṣe parí ilé ẹ̀kọ́ yunifásítì ní Obafemi Awolowo ni mo lọ kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ya àwòrán fún bí oṣù mẹ́ta ní stúdíò kan ní ìlú ìlú Ilé Ifẹ̀ yìí. Ìbẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń ya àwòrán gidi.

Oṣù kẹrin nínú ọdún èyí tí ṣe oṣù April ni a bí mi. Ọjọ́ kejì oṣù April yìí la bí mi. Ní ǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn ni a bí mi ní ọjọ́ kejì oṣù kẹrin tí ṣe oṣù April. Ọmọ oṣù April ni mí o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n lè mọ ìtumọ̀ gbogbo ohun tó wà nínú àdéhùn, kí n má ba jẹ̀bi àdéhùn, torí ẹni tí kò bá ka àdéhùn dáadáa, tí kò mọ ìtumọ̀ gbogbo ohun tó wà nínú àdéhùn, ó lè jẹ̀bi àdéhùn. Èyí ló fàá tí mo ṣe má ń ka àwọn àdéhùn dáadáa tí mo sì máa ń ṣàyẹ̀wò wọ́n fínnífínní.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀, etí mi dára ó sì máa ń gbọ́rọ̀ geere. Kódà etí mi dára, ó sì ń ṣiṣẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ ẹgbẹ́, àti àwọn mìíràn tí wọ́n ò tó mi ní ọjọ́ orí gan, torí tí mo bá wà pẹ̀lú ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ni kì í gbọ́ àwọn nǹkan tó ń dún ní jìnnàjìnnà tí èmi sì máa ń gbọ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December tí ṣe oṣù tó kẹ́yìn ọdún. Mo fẹ́ràn oṣù December yìí torí wípé ó jẹ́ oṣù tí ayọ̀ àti ayẹyẹ máa ń pọ̀ torí inú oṣù December yìí ni ọdún kérésì wà, ibẹ̀ sì náà la ti máa ń ṣe àjọ̀dún ìparí ọdún.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni àwọn ata, tòmátì, àlùbọ́sà, wàrà, burokolíì, ẹran, oríṣìíríṣìí ẹran bí i ṣíkínì, ẹran ẹlẹ́dẹ̀, họt dọgù, ẹran adìẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ni ohun tí mo fẹ́ràn lórí písà mi.

Mii sábà se ohun púpọ̀ ní àṣálẹ́. Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ o ju kin máa sinmi, tàbí kí n máa tẹ fóònù, kí n máa wo nǹkan tó ń lọ ní àgbáyé lórí fóònù mi, tàbí kí n máa gbá géèmù díẹ̀, tàbí kí n máa wo fíìmù lórí fóònù mi. Mo máa ń sábà fi àṣálẹ́ mi sinmi ni, kò sí ǹkan mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí n bá mú ohun mímu lẹ́ẹ̀kọ̀kan kì í ṣe ní gbogbo ìgbà o lẹ́ẹ̀kọ̀kan. Nǹkan tí ó fà á tí mi fi lò ọ̀pá ìfàmúrá yìí ní gbogbo ìgbà ni nítorí wípé àwọn ìgbà míràn wà tí ó jẹ́ wípé inú kọ́ọ̀pù ni mo máa ń da ohun mímu sí tí kò sì nílò kí n máa lo ọ̀pá ìfàmúrá ní ìgbà yìí.

Nǹkan bí i oṣù méjì sẹ́yìn tí wọ́n kọ́ wa ní bí a ṣe ń lo àwọn sófútúwà tuntun tó jáde láti ṣe àgbéyẹ̀wò data. Ìgbà yìí ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ gbẹ̀yìn. Àwọn sófútúwà tuntun tí wọ́n kọ́ wa bí a ṣe ti fi wọ́n fi ṣe àgbéyẹ̀wò data ni Power BI, Tableau.

N kò ní ọkọ̀ o, ṣùgbọ́n mo ti pinu lọ́kàn mi láti ra ọkọ̀ tèmi náà. Mo sì ti ń re owó tí ń fi ra ọkọ̀ tèmi náà jọ díẹ̀ díẹ̀. Mo mọ̀ pé very soon láìpẹ́ láì jìnnà, Ọlọ́run yóò ṣé, èmi náà yóò ra ọkọ̀ tèmi. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí n kò ní ọkọ̀. Ọkọ̀ bàbá mi ni mo máa ń gùn tí mo máa ń gbekiri igbòrò lọ́wọ́ báyìí.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń lo àwọn software yìí láti fi ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data. Àwọn software náà ni Tableau, Power BI, Excel, Python àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ mọ bí a ti ṣe ń lo àwọn software yìí tó kun ojú òṣùwọ̀n.

Ọgbọ̀n ìṣẹ́jú péré ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà. Ọgbọ̀n ìṣẹ́jú yìí ni wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́ mi láti lọ jẹ oúnjẹ ọ̀sán. Ọgbọ̀n ìṣẹ́jú ìpéré ni ó wà fún ìsinmi oúnjẹ ọ̀sán, o ò sì gbọ́dọ̀ lò kọjá ọgbọ̀n ìṣẹ́jú yìí láti jẹ oúnjẹ ọ̀sán rẹ ní ibi iṣẹ́ wa.

Bí mo ṣe máà ń ṣe irun mi ò lọ́ far ràrá, kò le púpọ̀. Mo kàn rọra máà ń gẹ wálẹ̀ díẹ̀, ìyẹ́n low cut ní. N kii fi pattern àbí shape kankan sí o. Mà kàn rọra ni kí barber mi kó ge wálẹ̀ díẹ̀ lóbá tàn. Bí mo ṣe máà ń ṣe irun mi níyì o, kò sí afẹ́fẹ́ yẹ̀yẹ kankan nídi rẹ̀ rará.

Kọ̀npútà tí mo ní ni kọ̀mpútà HP 840 G3, orúkọ kọ̀mpútà mi nìyẹn. Nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ni mo ra kọ̀mpútà yìí, ó sì wúlò fún mi púpọ̀ púpọ̀. Kódà mo sì gbádùn lílọ rẹ̀, bó ti lè jẹ́ wípé kọ̀mpútà náà tí ń gbó díẹ̀ díẹ̀, mo sì ti ń pinnu àti ra mìi, ṣùgbọ́n mo sì ń lò lọ́wọ́lọ́wọ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin gan. Àwọn orin ará aládùn, àwọn orin òyìnbó, àwọn orin hip hop, rap, R&B, pop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa n kọ. Mo máa n kọ àwọn orin yí sì ra mi bóyá tí mo bá dáwà, bóyá nílé ìwé ni àbí lé ìyàgbẹ́ ni àbí tí n bá n rìn lọ lójú títì, mo máa n kọ àwọn orin yí o.

Bẹ́ẹ̀ni, mò má n pa ohun ọ̀ṣọ́ sára dáadáa. Orísìírísìí ohun ọ̀ṣọ́ ni mo má n lò bí ẹgba ọwọ́, ẹgba ọrùn, ago, ṣéènì, yẹtí ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn láti má a lo àwọn ohun ọ̀ṣọ́ yìí torí wọ́n ma n bu ẹwà kún ènìyàn, wọ́n sì ma n jẹ́ kí ènìyàn ṣe wò lọmọkùnrin.

Nǹkan bí oṣù mẹ́ta kan ṣẹ̀yìn ni mo kẹ́yìn ìrìn àjò lọ fún iṣẹ́. Ìgbà náà ni mo kúrò ní ìlú Òṣogbo tí mo wà, tí mo lọ sí ìlú Abẹ́òkúta láti lọ fi iṣẹ́ mi, iṣẹ́ táà ń ṣe ní ilé iṣẹ́ wa láti lọ fi hàn àwọn ará Abẹ́òkúta láti lọ polòngo iṣẹ́ wa fún àwọn ènìyàn tí ń bẹ ní ìlú Abẹ́òkúta.

À, o ti pẹ́ gan tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ torí mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa jẹun níta púpọ̀ rárá. Kódà mi ò fẹ́ràn láti máa lọ ra oúnjẹ jẹ níta àbí ní ilé oúnjẹ. Ó tẹ́ mi lọ́rùn láti máa dáná fúnra mi nínú ilé mi tàbí oúnjẹ tí àwọn èèyàn tó súnmọ́ mi bóyá ìyá mi àbí ará obìnrin mi bá sè fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ púpọ̀ púpọ̀. Kódà bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí, ìta ni mo wà tí mo ti ń wo àwọn ìràwọ̀, tí mò ń wo oríṣiríṣi àwọn ìràwọ̀ tó wà lójú sọ́mọ, bí i The Grace Deeper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá mi ló mú mi fẹ́ràn wíwo ìràwọ̀ torí wipé mo rántí nígbà tí mo wà kékeré, àjọ máa ń jókòó síta lábẹ́ ìràwọ̀ táì sì máa ń wo àwọn ìràwọ̀

Mo máa ń kí àwọn ènìyàn dáadáa pẹ̀lú ọ̀yàyà àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín. Mo máa ń ṣe eléyìí kí inú àwọn ènìyàn lè mọ̀ pé, kí àwọn ènìyàn lè mọ̀ pé inú mi dùn púpọ̀ láti rí wọn, kí a lè yọ̀ mọ́ra wa, kí inú ti àwọn náà sì lè dùn láti rí mi. Èyí, kíkí èyí ló dáa jù torí wípé ó máa ń mú inú àwa méjèèjì dùn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dá púpọ̀ púpọ̀, ó dán mọ́rán gan ni. Olórí iṣẹ́ mi fẹ́ràn mi púpọ̀ púpọ̀ torí wípé ó rí mi gẹ́gẹ́ bí ẹni kan tó máa ń ṣiṣẹ́ dédé, tó máa ń ṣiṣẹ́ takuntakun, tí ó máa ń tètè dé ibi iṣẹ́, tí kì í ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́ rárá, tó sì lòótọ́, tó sì ń wá ìlọsíwájú ilé iṣẹ́. Idi nìyí tí ó fi fẹ́ràn mi púpọ̀ púpọ̀.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó ọgbọ̀n ìṣẹ́jú. Ìdí ni wípé mo máa ń kọ́kọ́ rìn fún bí i ogún ìṣẹ́jú láti ilé mi títí dé junction tí ń ó ti gun ọ̀kadà tàbí bọ́ọ̀sì tí yóò gbé mi dé ilé iṣẹ́. Lẹ́yìn tí n bá ti dé junction yìí, bí mo bá ṣe tètè rí ọ̀kadà bí bọ́ọ̀sì sì, náà tún máa ń affect ìgbà tí yóò gbà mí láti dé ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Mo máa ń ṣe èyí láti mú ààyè fún èmi àti àwọn oníbàárà mi kí a mọ ara wa dáadáa, torí ẹni tí èèyàn bá jo n jeún pọ̀, ó di dandan kí ẹjọ́ má ṣe àwàdà kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní mọ ara yín dáadáa. Èyí sì máa ń jẹ́ kí ìbáṣepọ̀ láàárín èmi àti àwọn oníbàárà mi kó dára síi.

Ìgbà tí mo bá rí wí pé ó nílò kí ń fàá ni mo máa ń fà á, kì í ṣe gbogbo ìgbà. Mo máa ń farabalẹ̀ láti wo ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tó wà nílẹ̀ tí máa sì rò ó ní bóyá ó nílò fífà Tí mo bá rí wí pé ó nílò fifa lóòótọ́, màá fi gbogbo agbára mi fà á, ṣùgbọ́n tí mo bá rí wí pé kò tíì tó àti fà á, màá ṣe sùúrù títí tí yóò fi dì àsìkò tí ń ó fà á.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín àkókò mi sí méjì; ìdá ogójì fún ìgbésí ayé, ìdá ọgọ́ta fún iṣẹ́. Mo sì máa ń fi àwọn ìlànà sílẹ̀ tí yóò fi jẹ́ wípé ìkan ò pé kan nínú méjèèjì pé ìkan ò pa àsìkò ìkejì jẹ.

Bẹ́ẹ̀ni ò, mo máa ń wọ ago ọwọ́. Kódà mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ púpọ̀púpọ̀. Oríṣi ago ọwọ́ tí mo sì ni ọtọ mẹ́ta sí mẹ́rin, mo sì tún ti ń pẹnu láti rà sí torí mo fẹ́ràn ago ọwọ́ púpọ̀púpọ̀. Mò ń ní èrò lọ́kàn mi láti ní ago ọwọ́ bi ọgbon. Èyí wù mí púpọ̀

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń ṣe ìwádìí lórí ohun tí mo fẹ́ èrò tuntun lé lórí. Mo máa ń ronú jinlẹ̀ láti inu ara mi, mo sì máa ń ṣe ìwádìí l'órísìírísìí ọ̀nà. Bó yá lọ́wọ́ àwọn ènìyàn tí mo mọ̀ wípé wọ́n mọ̀ nípa nǹkan náà àbí kí n lọ sórí Íńtánẹ́ẹ̀tì àbí kí n lọ wo nǹkan ní Yutubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó péye. Ètò ààbò kọ̀ǹpútà tí mo ń lò lọ́wọ́ báyìí ni Avast Antivirus. Avast Antivirus yi jẹ́ ọ̀kan lára àwọn ètò ààbò kọ̀ǹpútà tó dáa jù. Ó jẹ́ ògbóǹtarigì ètò ààbò kọ̀ǹpútà, ó sì ń dáàbò bo kọ̀ǹpútà mi ní gbogbo ọ̀nà, kò sì jẹ́ kí ewu kankan wú kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn. O ti ẹtọ àkókò ti a wà yìí, àkókò ọyẹ́ ni tí òtútù sì máa ń mú pupopupo loru. Ẹni tí kò bá fi aṣọ ìbora bo ara, òtútù lè si fẹ́ ṣe lése lóru. Èyí ló máa ń sún mi tí mo fi máa ń fi aṣọ ìbora bo ara nígbà kúgbà tí bà ń sùn ní àkókò yìí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn pín oúnjẹ mi. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn kí ó má a dá jẹun. Mi ò gbàgbọ́ nínú àdájẹ rárá. Mo fẹ́ràn kí i má a pín oúnjẹ mi torí mo nígbàgbọ́ pé àjọjẹ ló máa ń dùn, àjọjẹ ló má a da, òun ló sì máa ń mú inú gbogbo ènìyàn dùn.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀, ṣùgbọ́n n ó dàrúkọ mélòó kan tí ó bá wá sí mi ní ọpọlọ lọ́wọ́ báyìí. Ìkíni tó wá sí mi lọ́pọlọ ni ọ̀rọ̀ owó. Iṣẹ́ mi nílò ọ̀pọ̀lọpọ̀ owó láti ṣẹ, tí ó sì máa ń ṣòro àti kójọ nígbà míràn. Nǹkan tí mo tún rántí ni ìṣòro irin iṣẹ́ àti ètò iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe ìfẹ́ inú mi. Ẹ̀jọ ẹ̀rọ ayárabíàṣá mi ní fọ́ọ̀tì lọ́jọ́ náà, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ṣègesege. Èyí ló fa tí mo fi dúró lílo rẹ̀ fọ́jọ́ kan. Inú bí mi mo sì fi í lẹ̀ pé, bóyá tí n bá dáwọ́ lílo rẹ̀ dúró, orí rẹ̀ yóò pé.

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi o, mi ò fẹ́ kí n máa gbé ọkọ̀ tó ní dọ́ọ̀tì lára jáde rárá. Èyí lọ́ fa tí mo fi máa ń fọ ọkọ̀ mi láràárọ̀ kí n tó jáde kúrò nínú ilé. Màá bo tinú tẹ̀yìn tí ń gbọn inú rẹ̀ nù, tí sì fọ gbogbo ìta rẹ̀ tí yóò mọ́ tónítóní ná. Araro, ni mo máa ń fọ ọkọ̀ mi.

Kókó ẹ̀kọ́ bí a ṣe ń jẹ́ ọmọ rere tó nífẹ̀ẹ́ Jésù, tó níwà rere, tí kì í purọ́, tí kì í jalè, tó máa ń sọ̀tọ̀ ní gbogbo ìgbà, tó sì máa ń ṣiṣẹ́, tí kì í ṣẹ ọ̀lẹ. Kókó ẹ̀kọ́ yìí ni kókó tí mo fẹ́ràn jù ní ìgbà èwe. Wọ́n sì máa ń tẹ kókó ẹ̀kọ́ yìí mọ́ wa létí ní ṣọ́ọ̀ṣì ní gbogbo Sunday.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí n péja. Bàbá mi ló kọ̀ mí ní bí a tí n péja torí ó máa ń mú mi lọ pa ẹja ní odò kékeré tó wà ní àdúgbò wa nígbà tí mo wà ní ọmọdé. Àràrárọ̀ Sátidé, ni èmi àti bàbá mi jọ máa ń lọ sí odò náà, tá o mú ohun tí a fi n péja dání, táa sì lọ sí odò náà láti pa ẹja.

Nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn, nígbà tí gbajúgbajà akọrin ni Burna Boy tó wá sí ìlú Òṣogbo tí mò ń gbé ni mo kẹ́yìn lọ sí ibi orin. Ó ṣe ayẹyẹ orin ńlá fún wa ní ìlú Òṣogbo, mo sì gbádùn ayẹyẹ orin ńlá náà torí wípé ayẹyẹ náà dùn púpọ̀ púpọ̀.

Mo máa ń gbọ́ orin ní ọ̀ tí n bá ń dúró de onka, mo máa ń fi headphones mi ṣeti tí n sì máa ń gbọ́ oríṣìíríṣìí orin aládùn. Ìgbà mìíràn mo lè máa tẹ fọ́ọ̀nù mi kín máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ bóyá ní Twitter àbí ní Facebook àbí ní WhatsApp ka máa chat àbí kín máa wo fíìmù àbí kín máa play game lóri fọ́nù mi.

Mo máà ń jí ní aago mẹ́fà ní òwúrọ̀. Mo ti ṣètò agogo mi, ìjí mi yìí sí aago mẹ́fà yìí, òun ló sì máa ń jí mi. Bo sì lẹ́sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ emi ni mo máa ń jí fúnra mi ní aago mẹ́fà yìí. Ṣùgbọ́n ọjọ́ tí n bá fẹ́ jí, agogo ìjí mi yìí yóò jí mi ní aago mẹ́fà òwúrọ̀. Báyìí ni mo ṣe máa ń jí.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo máa rọra jẹun ni mi sì sọ̀rọ̀ lórí oúnjẹ. Mi bà ẹnikẹ́ni rojọ́, mi sì jẹun yànmọ̀yànmọ̀ tàbí kí n máa sáré jẹun rara o. Mo máa ń jẹun ní ìdákẹ́jẹ́jẹ́, mo sì máa ń rọra jẹun ni láì sáré, láì sì ṣe ẹ̀nu yànmọ̀yànmọ̀

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Mo máa ń pín àkókò mi sí méjì. Ìdá ogójì fún ẹbí mi àti ayé mi, ìdá ọgọ́ta fún iṣẹ́. Ìdá ogójì yìí ni mo máa ń lò pẹ̀lú ẹbí mi. Àkókò tí mo sì máa ń lò pẹ̀lú wọn máa ń jẹ́ àkókò ayọ̀ púpọ̀ fún mi.

A, kí n má pàrọ́ kí n má jalè, n kò le sọ fún ọ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò torí wípé èmi kan ò rántí àwọn iṣẹ́ náà bó ti pẹ́ tí mo ti lò wọ́n, n kò ṣe rántí bí mo ṣe lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ náà nígbà náà lóun, torí náà kò le dáhùn ìbéèrè rẹ̀ yí o.

Mo fẹ́ràn coffee, mo fẹ́ràn tíì náà. Ó kàn jẹ wípé mo fẹ́ràn tíì díẹ̀ ju coffee lọ. Ìdí ni wípé tíì ni mo máa ń mu jù, àti kékeré ni mo ti máa ń mu tíì torí tíì ni bàbá mi fẹ́ràn. Kò fẹ́ràn coffee rárá. Tíì ni a máa ń mu nílé wa lójoojúmọ́ láti kékeré. Èyí ló sì jẹ́ kí ìfẹ́ tíì kó wà nínú mi ju ìfẹ́ coffee lọ.

Bẹ́ẹ̀ni o, kódà mo ní ètò láti fẹ iṣẹ́ mi káàkiri gbogbo ìlú tó wà ní orílẹ̀ èdè nàìjíríà. Ìlú Òṣogbo nìkan ni iṣẹ́ mi wà lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo ti ń gbìyànjú láti mú iṣẹ́ mi láti fẹ́ sí ìlú Ìbàdàn, ìlú Ọ̀yọ́, ìlú Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí yóò fi dé kalẹ̀ orílẹ̀ èdè Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, èyí tí à ń pè ní NIN ní orílè-èdè Nàìjíríà yìí, National Identification Number. Nọ́mbà orílẹ̀ yìí ló fi mí yàn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó tọ́, òun ló sì jẹ́ ìdánimọ̀ fún mi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà wípé mi ń ṣe àjòjì àbí ẹni tí kì í ṣe ọmọ ìlú yìí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí àwọn ìpàdé lórí fóònù yíì rọtùn púpọ̀púpọ̀. Kò sí ìgbà tí a kò le ṣe é, kò sì nílò kí èèyàn kúrò ní ibi kíbi tó bá wà lọ sí ìlú mìíràn bí i ibòmíràn láti ṣe ìpàdé. A lè ṣe àwọn ìpàdé yìí lóru lówurọ̀, lọ́sàn-án lálẹ́, ìgbàkúùgbà tó bá wu àwa ta fẹ́ ṣe ìpàdé ni a lè ṣe é.

Rárá o, owó tí mò ń gbà ò dára tó o, kódà kò tẹ́mi lọ́rùn gan. Torí owó tí mò ń gbà kò tó owó tí ó kéré jù tí òfin ilẹ̀ Nàìjíríà sọ wípé ó yẹ kí ẹnikẹ́ni máa gba, ìyẹn minimum wage. Owó tí mò ń gbà kéré púpọ̀, kò sì tó mi gbe igbe ayé mi. Mo kàn manage rẹ̀ ni o. Ó ti ṣú mi, kò tó rárá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Mo gbàgbọ́ nínú ká máa tún nǹkan lò, ká máa tọ́jú nǹkan torí ọjọ́ mi. Mi ò fẹ́ kí a máa da gbogbo nǹkan nù torí wípé dídà nǹkan nù, àwọn nǹkan tó yẹ ká máa tún lò tàǹdánù, ó wà lára nǹkan tó ń kóba gbogbo àgbáyé tí ó ń fa global warming. Ìyẹn ló fa tí mo ṣe máa ń tún nǹkan lò ní tèmi o.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ, bóyá sneakers ni o, bóyá aitọpu ni o, bóyá broguni ni o, bóyá kọfaṣu ni o, bóyá dress shoe ni o, bóyá palm ni o, bóyá sandal ni o. Kò sí èyí tí mi ò wọ̀. Tóbá sa ti lẹ́wà tó gúnrégé tó sì jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn, mo máa ń wọ irú bàtà bẹ́ẹ̀.

Ó máa n tó bi oṣù kan sí àkókò tà wáyii kí ọjà tuntun tó jáde o. Torí àwọn tí mò ń ra ọjà lọ́wọ́ wọ́n sọ fún mi wípé àwọn ní ìdíwọ́ díẹ̀ nínú ṣíṣe ọjà jáde. Èyií ló fàá tí a kò fi ní rí ọjà tuntun ní oṣù yìí. Ṣùgbọ́n wọ́n fi dá mi lójú wípé ọjà tuntun yóò jáde ní oṣù tó ń bọ̀.

Mo maa n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ohun tí àwọn oníbàárà bá fẹ́, tí mọ o sì mú dání lọ sí inú ìpàdé yìí tí wọ́n lè fi máa fi wọ́n lọ́kàn balẹ̀ tí a ó sì jọ sọ̀rọ̀ tí a ó sọ gbogbo ǹnkan kúná. Báyìí ni mo ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà o.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ níyìí, mo máa ń kọ́kọ́ rìn fún bíi ìṣẹ́jú mẹ́wàá láti ilé mi títí dé jọnṣọn àdúgbò mi. Láti jọnṣọn àdúgbò mi yìí ni wọn ti wá gun ọkọ̀ tàbí ọ̀kadà tàbí bọ́ọ̀sì tí yóò gbé mi dé ibi iṣẹ́. Báyìí ni mo sì máa ń rìn n'àjò lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkínni lórí fóònù mi lẹ́ẹ̀koọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà o. Ẹ̀ẹ̀kọokan tó bá wù mí tí ẹ̀mí mi bá darí ni mo máa ń tan ìkínni, ó sì máa ń ṣiṣẹ́ fún mi nígbà tì n bá tàn. Nkàn fẹ́rán kí ń máa tàn ní gbogbo ìgbà ni kó má baa di bárakú.

Rárá o, n kò fẹ́ràn rà oúnjẹ ní òpópónà, kódà mo fẹ́ràn kí ń má a ra oúnjẹ ní òpópónà àbí ní ilé oúnjẹ àbí ní kìbíkìbí. Ní kì Mi ò fẹ́ràn ríra oúnjẹ níta rárá. Ó tẹ́ mi lọ́rùn láti dáná nínú ilé mi tàbí oúnjẹ tí àwọn ènìyàn tó súnmọ́ mi bí ìyá mi àti arábìnrin mi bá sè.

Mo máa ń wo ìwà wọn, àwọn ohun tí wọ́n lè ṣe, bí wọ́n ṣe wùwà sí i ní ibi tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àti irú ènìyàn tí wọ́n jẹ́. Bóyá ẹni tí ó máa ń fara síṣẹ́ ni wọ́n, bóyá olóòótọ́ ni wọ́n, bóyá wọ́n máa ń tètè de ibiṣẹ́ àti ọpọlọ orí wọn bí wọ́n ṣe mọ̀ nípa iṣẹ́ náà ṣi. Báyìí ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ jáǹtìrẹrẹ, ó ga gan ni. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí àwọn iṣẹ́ ńlá tí mo le ṣe ní ọjọ́ iwájú àti bí mo ṣe le mú iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí ni ó tún mo lọ sí òkè mìíràn tí yóò tún gbajúgbajà sí ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Mo máa ń wọ aṣọ àkayòrí yìí láti lè dáàbò bo aṣọ tí mo wọ̀ wá láti ilé kí aṣọ tí mo wọ̀ wá láti ilé má baà dọ̀tí o. Ìdí nìyí tí mo ṣe máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ lójoojúmọ́.

Ètò ìdárayá mi ò lọ far rárá kò dẹ̀ pọ̀, kò kọjá bóyá kí n wà nínú ilé kí n máa gbá géèmù, bóyá lórí kọ̀ǹpútà mi àbí lórí PS5 mi, àbí kí n máa gbá géèmù online pẹ̀lú àwọn ènìyàn mi àwọn ọ̀rẹ́ mi, tàbí kí n máa wo fíìmù, tàbí kí n jáde lọ pẹ̀lú arábìnrin mi ká lọ sí ilé oúnjẹ tó dára ká lọ wo sinimá tí ó ládùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ lẹ́kọ̀ọ̀kan. Ọjọ́ tí ń bá rí wí pé ara mi ò fẹ́ ṣiṣẹ́, tí ara mi ń lọ tíkọ̀tíkọ̀, ń fẹ́ máa ṣe bákan bákan, mo máa ń mu coffee kí ó le fún mi ní agbára àti ṣiṣẹ́, tí yóò sì jẹ́ kí ara mi padà bọ̀ sípò, tí n ó sì lè ṣiṣẹ́ dáadáa tí kò ní rẹ̀ mí àbí tí yóò máa ṣe bi eni wípé òórùn fẹ́ máa kún mi.

N kò le sọ iye wákàtí mélòó tí mo fi máà ń wọ ojú ìbòjú lójojúmọ́, ṣùgbọ́n mo mọ̀ pé ó pọ̀, ó pọ̀ jantìrẹrẹ kò lọ́ún kà. Ìdí nìyí tí mo ṣe mọ́ wákàtí torí wípé bí ẹ̀mí mi bá ṣe darí ni n kò fi àkókò wá bí ìgbà kan ṣe o. Iye ìgbà tí ẹ̀mí mi bá darí ni mo fi máà ń wọ ojú ìbòjú lójojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọjà àbò ní gbogbo ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀ torí mo mọ̀ wípé fún ìdáàbòbò ẹ̀mí àti ara mi ni ọjà àbò yìí wà fún, kì í ṣe fún oge àfi fún fashion. Dandan sì ni fún mi láti wọ ọjà àbò yìí gbogbo ìgbà tí màá ti wà nínú ọkọ̀. Èyí ni mo se máa ń de ọjà àbò yìí ní gbogbo ìgbà.

Mo ma ń tọrọ aforíjì pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ọkàn tó ronú pìwàadà ní tòótọ́ tó sì ṣe tán láti má ṣe ẹṣẹ̀. Àbí aṣe má ṣe ná mọ́. Báyìí ni mo ṣe máa ń tọrọ aforíjì. Mo máa ń tọrọ aforíjì ní tòótọ́ pẹ̀lú ọkàn tí ó ti ronú pìwàadà, tí ó ti mọ aidá tó ṣe, tó sí ti mọ ẹṣẹ̀ rẹ̀.

Agogo mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Èmi sì tí máa ń dé ibi iṣẹ́ kí ago mẹ́jọ òwúrọ̀ yìí tó lù, torí wípé dandan ni fún gbogbo àwa òṣìṣẹ́ láti dé ibi iṣẹ́ kí ọ́fíìsì tó ṣí ní ago mẹ́jọ òwúrọ̀. Ago mẹ́jọ òwúrọ̀ ọjọ́ Monday títí dé ọjọ́ Friday ni ibi iṣẹ́ mi, ọ́fíìsì mi máa ń ṣí.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre. Òwúrọ̀ ni ìgbà tí iṣẹ́ máa ń da àti ṣe, tí egun máa ń le, tí agbára sì máa ń wà àti ṣiṣẹ́ dáadáa. Èyí ni ó jẹ́ kí n fẹ́ràn àkókò òwúrọ̀ jù nínú ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Mo mọ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ aládùn. Ọmọ olóunjẹ ni ìyá mi. Ó sì ti kọ́ mi bí a ti ń se oúnjẹ oríṣiríṣi oúnjẹ aládùn láti kékeré. Ìyá mi ló jẹ́ kí n mọ bí a ti ń se oúnjẹ o. Mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ fún ẹ̀kọ́ tó kọ́ mi yìí láti kékeré.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn dáadáa. Àti ìgbà tí mo ti wà ní ọmọdé tí mo ti máa ń lọ ṣọ́ọ̀ṣì ewé ni wọ́n ti kọ́ mi ní bí a ti ń fọn oríṣìíríṣìí nǹkan bí fèrè, trumpet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbẹ̀ ni mo ti kọ́ bí a ti ń fọn, mo sì mọ bí a ti ń fọn náà dónidòní. Kódà mo máa ń fọn fún ṣọ́ọ̀ṣì wa gan dáadáa.

O ti tóbi ọdún máarùn kan sẹ́yìn tí mo ti kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ o. Ìgbà náà ni ìgbà tá ṣi máa ń lọ sí abúlé Abajẹṣà láti lọ se ọdún kérésì ní ìgbà tí mo wà ní kékeré. Ìgbà yìí ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ torí àwọn àgbà ọdẹ pọ̀ ní abúlé Fáforíjì.

Rárá o, mi ì ṣe yoga, n kò fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n mo máa ń ṣe oríṣi exercise mi, mo máa ń jogge, mo sì máa ń gbé wéétì, mo sì máa ń ṣe cardio àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yoga yìí nìkan ni mi ò ṣe, mo kórìíra rẹ̀, èmi sì fẹ́ràn àti máa ṣe yoga rárá rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánilẹ́kọ̀ọ́ kan, kì í ṣe ní gbogbo ìgbà ṣha o Torí mo ní èrò pé kí ẹ̀yin máa ṣe é ní gbogbogbà ò dára tó. Ṣùgbọ́n tí ẹ̀yin bá ṣe ní ẹ̀ẹ̀kọ̀kan, ó dáa. Ìdí nìyí tí mo jẹ́ máa ń ṣe eré ìdánìyì lẹ́ẹ̀kọ́kan.

Mi ì je kí fóònù mi gboná púpò púpò rárá, ki ì kọjá ìgbà méjì. Ó pọ̀ tán a rírú ẹ̀ rí ìgbà mẹ́ta tí mo fi máa ń jẹ́ kí fóònù mi gboná, torí mo mọ̀ wípé kò da kí fóònù má gboná jù. Èyí ló fàá tí̀ mi ì ṣe jẹ́ kí fóònù mi má a gboná kọjá ìgbà méjì lójúmọ́ lọ.

Iye ìgbà tí ó bá nílò kí n fọwọ́ lójoojúmọ́ ni mo máa ń fọwọ́. Gbogbo ìgbà tí mo bá ríi wípé ọwọ́ mi dọ̀tí àbí mo ṣe nǹkan ẹlẹ́gbin tan kíákíá ni mo máa ń fọwọ́. Tí n bá sì ríi wípé mo fẹ́ ṣe nǹkan tó nílò ìmo tótó àbí mo fẹ́ mọ́wọ́ bọ ẹnu àbí mo fẹ́ jẹun àbí mo fẹ́ fọwọ́ kan nkan tí ó nílò ìmo tótó, mo máa ń kọ́kọ́ fọ ọwọ́ mi náà oò.

Bẹ́ẹ̀ni, mò ḿáa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa. Kódà n kò le ṣe kí n má wo ètò tẹlifísàn lójoójúmọ́. Ó láwọn ètò tẹlifísàn tí mo máa ń gbádùn àti mo wò tí máa ń wò wọ́n dáadáa lóòrèkóòrè. Àwọn ètò tẹlifísàn bíi game of Thrones, Lord of the Rings, Diamond Warriors, Cuckoo Fighters àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi dáadáa láti mọ irú èèyàn tí wọ́n jẹ́, àwọn iwà wọn, ìṣesí wọn àti bí wọ́n ṣe máa ń múra ṣiṣẹ́ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo nígbàgbọ́ wípé ó yẹ kí èèyàn mọ àwọn nǹkan wọ̀nyí nípa àwọn alábáṣiṣẹ́pọ̀ ènìyàn ìdí nìyí tí mo ṣe máa ń ṣe ìwádìí wọn.

Tábìlì iṣẹ́ mi tóbi gan an ó fẹ̀ Orí rẹ̀ sí ni mo má ń kó àwọn èròjà iṣẹ́ mi síbí: kọ̀mpútà mi, pawa banki, fóònù mi, tábúlẹ́ẹ̀tì, mọ́nítọ̀ àwọn skírìnnì tí mo fi ń wo oríṣìíríṣìí iṣẹ́ tí mò ń ṣe, àwọn data tí mò ń gbé, tí mò ń gbé'yẹwo wọn, tí mò ń wádìí wọn.